Bẹ́ẹ̀ni, wifi mi yára tó, ó yára dáradára gan ni. Mo sì gbádùn rẹ̀. Kódà àwọn ènìyàn wá ń fẹ́ láti máa lo wifi mi torí wípé ó dára. Ó sì máa ń jẹ́ kí èèyàn ṣe nǹkan kíákíá kì í sì mú ìdánidúró wa rárá. Kódà ó ń sáré ni.